Ṣé mo ní ìforúkọ̀sílẹ̀ ní ilẹ̀ ìdáràyà? Óòtì ó, mi ò ní ìforúkọ̀sílẹ̀ ní ilẹ̀ ìdáràyà, mo kọ̀ má n sáré ní àràárọ̀ ni fún kí n tó lọ sí ibi iṣẹ́.

Èso wo ni mo fẹ́ràn jẹ jù? Mo fẹ́ràn water melon. Water melon ni èso tí mo fẹ́ràn láti máa jẹ jù nítorí pé mo, ó dùn dáadáa ó dẹ̀ máa ń fọ ṣúgà kúrò ní ara. Èso water melon ni mo fẹ́ràn jẹ jù.

Ṣé mo fẹ́ràn kíkọrin? Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn kíkọrin. Nítorí pé mo like ki máa gbọ́ orin náà dáadáa. Mo fẹ́ràn kíkọrin. Mo máa ń kọ orin ìbílẹ̀ wa, mo dẹ máa n kọ orin hip-hop náà. Mo fẹ́ràn kíkọrin dáadáa. Ohùn mi dẹ dá.

Uhm, báwo ni mo ṣe máa ń tọrọ àforíjì? À, tí mo bá ṣẹ̀yàn, eh, nǹkan kan tí mo ti kọ́ láti kékeré ni pé mò ń pẹ́ láti tọrọ àforíjì. Igbà mí dèéré, mo màá n ra nǹkan bí gift fún èèyàn náà, màá sì sọ fún èèyàn náà pé kó má bínú nǹkan tó ṣẹlẹ̀ láàrin wa.

En, koko ẹkọ wo ni mo fẹràn jù nígbà èwe? A- kọkọ ẹkọ tí mo fẹràn jù ni Economics. Mo fẹràn Economics dáadáa nítorí teacher wa yẹn, o mọ bó ṣe ń kọ àwa akẹ́kọ̀ọ́ pẹ̀lú àpẹẹrẹ tó dá de ló máa fi ń kọ́ wa. Mo fẹràn Economics.

Ìgbà wo ni mo kọ ìgbékalẹ̀ iṣẹ́ gbẹ̀yìn àti tó kò tí lè ju ọ̀sẹ̀ kan lọ báyìí. Nítorí pé ohun gangan ló máa ń jẹ́ kí n mọ bí màá ṣe ṣe nǹkan mi. Mo máa ń kọ àgbékalẹ̀ iṣẹ́ ní òrèkóòrè kò tíì dúró ọjọ́ mẹ́ta lọ báyìí.

Ṣé mo fẹ́ràn láti máa sí fèrèsé ọkọ̀? Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti máa ṣī fèrèsé ọkọ̀ sílẹ̀. Nítorí púpọ̀ nínú àwọn ọkọ̀ tí mo máa ń wọ̀ lọ síbi iṣẹ́ wọn ò ní air conditioner. So, mo máa ń ṣíi sílẹ̀ láti gba atẹ́gùn tó dáa sára.

Mo, ṣe mo fẹ́ràn jíjó? Mi ò fi bẹ́ẹ̀ fẹ́ràn jíjó lọ títí, mi ò fi bẹ́ẹ̀ fẹ́ràn jíjó lọ títí. Mo kọ̀ like kin jókòó tèmi, kí n máa gbọ́ orin tí wọ́n bá kọ, kí n dè máa mi ara mi àti orí mi sí, nǹkan tí mo fẹ́ràn nìyẹn, mo- fi bẹ́ẹ̀ fẹ́ràn jíjó.

Há kí ni àwọn èrò mí fún iṣẹ ọjọ́ iwájú? Fún iṣẹ ọjọ́ iwájú, mo ní àwọn nǹkan púpọ̀ lọ́kàn. Lára àwọn nǹkan tí mo ní, tí mo fẹ́ ṣe ni pé mo fẹ́ dá ilé iṣẹ́ poultry kalẹ̀ tí màá máa sin adìẹ. Àra àwọn nǹkan tí ó wà ní ọkàn mi nìyẹn. Mo sì tún ní èrò láti dá ilé iṣẹ́ rédíò kalẹ̀

Nígbà wo ni mo kẹ́yìn lọ sí ilé oúnjẹ? Mo ṣe lọ sí ilé oloúnjẹ ní Ọ̀sán òní láti lọ jẹun. Nítorí pé bá ṣe parí tán ní Church, àti tún wálé pé kí ń dáná, èèyàn máa tún pẹ́ díẹ̀. Mo ya ilé oloúnjẹ, mo dẹ jẹ àmàlà, àmàlà gbígbóná. Mo ṣi lọ sí ilé oloúnjẹ ní Ọ̀sán òní.

Ah! Nígbà wo ni mo máa ń gẹ irun-ùn mi? Ehn! Mo máa ń gẹ irun mi ní ọ̀sẹ̀ méjì méjì. Nítorí pé irun mi kì í pẹ́ kún, màá gẹ irun mi ní ọ̀sẹ̀ méjì méjì. Àti wípé irungbọ̀n mi náà kì í pẹ́ kún, màá gẹ ní ọ̀sẹ̀ méjì méjì. Nítorí pé, eh ibi tí mo ti ń ṣiṣẹ́ kò gba, kò fàyè gbà kí irun kún jù.

Ṣé mo máa ń lo ọ̀pá? Ọ̀pá ìfámúra tí mo bá ń mu ohun mímu ọ́tí o, mi ò kì ń lo ọ̀pá rárá. Mo máa ń gbé ìgò sẹnu bẹ́ẹ̀ ni. Tàbí tó bá jẹ́ èyí tí won ṣe sínú ike, màá gbé ike yẹn sẹnu bẹ́ẹ̀ ni. Mi ò kì n sábà lo ọ̀pá ìfámúra láti fi mu nǹkan mímu.

Ṣé mo máa ń fi aṣọ ìbora bo ara nígbà tí mo bá ń sùn? Rárá o, mo máa ń láìkí n sùn láiwọ nkankan rárá ni. Àfi ẹkankan tí òtútù bá ń mú, tí òtútù bá ń mú gan-an, òun ni mo máa ń lo aṣọ ìbora láti lé òtútù dànù. Ṣùgbọ́n ní gbogbo ìgbà, mo máa ń sùn láì lo aṣọ ìbora ni.

Báwo ni mo ṣe máa ń bá àwọn ẹlẹgbẹ́ iṣẹ́ ṣiṣẹ́? En- Ẹn kò se ǹkan tó le rárá. Àwọn ẹlẹgbẹ́ iṣẹ́, mo máa ń rí pé àrìnwá dun mọ́ran, a dẹ gbọ́ra wa yé dáadáa. Mo máa ń ṣe ǹkan tó fẹ́, ǹkan tí àwọn tí emi na bá fẹ́, màá sọ fún wọn pé báí báí báí báí báí ni. Ẹ̀mi o kín pé numọ́ lórí ìyẹn, ajo máa ń pín ìmọ̀ ni.

Báwo ni ìgbéyewó iṣẹ́ tí mo ṣẹ́yìn, tí mo kẹ́yìn ṣeri. Dádá ni iṣẹ́, iṣẹ́ tí mo fẹ́ràn ni nítorí pé ibẹ̀ yẹn call center ni. A dẹ̀ máa ń pe àwọn customer, a máa bèrè àwọn nǹkan tó bá ní àti àwọn nǹkan tó yẹ ká ṣe láti tún, láti tún bá wọn ṣiṣẹ́ dáadáa. Gbogbo e na dẹ̀ máa sọ fún wa.

Ṣé ò ń wọ aṣọ àkayòrí ní ibi iṣẹ́? Ó ti o, kò sí irú nǹkan bẹ́ yẹ̀n ni ibi iṣẹ́ wa. Aṣọ tó bá ti wù èèyàn ló máa wọ̀. Ṣùgbọ́n ó ní irú aṣọ tí èèyàn le wọ̀, ṣùgbọ́n kò ń ṣe dandan ni pé aṣọ àkayòrí ni.

Ṣé mo fẹ́ràn wà ní òru? Bẹ́ẹ̀ni o, ǹkan tí mo fẹ́ràn jù gán-an nìyẹn. Nítorí pé, weather ojú ọjọ́ ó máa cool down. Mo fẹ́ràn wà ní òru. Ǹkan tí mo fẹ́ràn jù gán-an nìyẹn. Ti n bá rí iṣẹ́ òru gan-an, iṣẹ́ tí màá fẹ́ràn láti ṣe nìyẹn.